Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra àwọn nǹkan mi ní ọjà nítorí pé ọjà ni mo ti máa ń ra àwọn nǹkan tí mo fẹ́ jẹ ní, fún oṣù. Nítorí pé kò sí ibi tí mò ń ra nǹkan lẹ́gbẹ̀ẹ́ ilé mi.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní ọ̀pọ̀pọ́nà? Ṣé o fẹ́ràn oúnjẹ ní ọ̀pọ̀pọ́nà? Rárá, mi ò fẹ́ràn oúnjẹ ní ọ̀pọ̀pọ́nà torí pé kò ṣe dáadáa. Mi ò fẹ́ràn.

Ṣé o máa ń ṣe ìmúdóòdú ju àwọn software rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìbúdókọ̀ àwọn sófútúwà mi nítorí pé èmi fúnra méjì ọ̀n software engineer ni. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe gbogbo ǹkan sófútúwàre.

Báwo ni ọ ṣe máa ń ṣe a, àkoko fún ìrìnàjò? Bí mo bá fẹ́ lọ fún ìrìnàjò, mo máa ń ṣe àwọn nǹkan, mo máa ń mú àwọn nǹkan papọ̀ láti ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì fún ìrìnàjò.

Oúnjẹ wo ni ó máa ń, ọmọ bí a ti ń ṣe dáadáa, mọmọ bí a ti ń ṣe fried rice dáadáa àti bèéni mo mo bá ti ń ṣe fried rice dáadáa, nitoripe o dùn.

Oúnjẹ wo, oúnjẹ wo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayárábiásá? Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayárábiásá? Mo máa ń yanjú ẹ̀ dáadáa, pẹ̀lú orí mi mo fi n.

Ṣé o máa ń dé ní àkókò? Rárá mi kì í dé ní àkókò. Mo láìkì láti máa lọ síbì kan ní kíákíá nítorí pé kò, kò da kí ẹ máa ṣe bẹ́ẹ̀.

Ṣé o máa, ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá mi kì í ṣe ìwádìí, nítorí pé kò sí nnkan tó kàn mí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe nílé wọn. Kò lè sí ìwádìí nkan tí mo fẹ́ ṣe. Wọ́n ti ṣe interview fún wọn bí wọ́n a ti gba wọn síbi iṣẹ́ ọ̀tan ni yẹn.

Ṣe o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ nítorí pé ẹni tí kò bá mọ bí wọ́n ṣe ń pa owó pamọ́, ó ṣetan láti na ìgbésẹ́ ayé rẹ̀ nìyẹn. Èèyàn gbọ́dọ̀ mọ bí wọn ṣe máa ń pa owó mọ́, ó máa gbé síbi tó da.

Báwo ni ọ̀ṣẹ̀ máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn dáadáa. Ọmọ ẹni tó bá ní orí rẹ̀ ò pé tí mo kí tí ò dáhùn, ẹ̀mí gan-an mi ò ní dá lọhun you know, understand. Máa kọan máa ṣe nǹkan tó wu mí, nítorí pé, àti kínyàn kì í ṣe ǹkan tó dára.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Mi ò kí n ní àlá burúkú nítorí pé ọmọ Jésù ni mí, ọmọ Jésù ò dẹ́ kìn ní àlá burúkú. Nítorí ìdí iyẹn, mo máa ń ṣe, mo ṣe ẹ kú ìṣẹ́. Mi ò ní ṣòro, mi ò dẹ́ kìn ní àlá burúkú.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé tí mo rántí, ìrántí nígbà tí mo ń jẹun, tí mo wá ní kí n bá fi sugar si inu ounjẹ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń pàrọ̀ dáadáa nítorí pé mo máa sọ òótọ́ ọkàn mi nítorí pé ó dáa. Ó ṣe pàtàkì láti ṣiwẹ nítorí ìdí máa ń pa, pàrọ̀.

Kí ni àwọn, àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Kò sí ìdojúkọ kankan. Onikaluku n ṣe ti ẹ, gbogbo ǹkan de ń lọ dé bí ó ṣe yẹ kó lọ. A ní ṣòro, a dẹ̀ ní ìdojúkọ tó wà nínú ibi iṣẹ́

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo máa ń jẹ ìrẹsì àti ẹ̀wà lọ́sàn-án. Lọ́sàn-án, àárọ̀ yẹn ni. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Bótí di alẹ́, mo máa n jẹ breakfast ó dára fún ara.

Nígbà wo ni o máa ń fa? Igbà wo máa ń fa? Lágò mekànlá. Làgò mẹ́kànlá ni mo máa ń fa. Ó dẹ̀ ṣe pàtàkì láti ṣe àwọn ǹkan yì Ó dẹ̀ n ṣe.

Ṣé o máa ń pàdé afọ́jú sùn títà rẹ? Rárá mi ò kí ń pàdé afọ́jú sùn títà mi nítorí pé ó ṣe pàtàkì láti pàdé afọ́jú.

Ṣe o mọ itumọ orukọ rẹ? Rara, mi o mọ itumọ orukọ mi. Nitoripe wọn kọ mi bọ ṣe n. Orukọ mi jẹ oun òbí n pe mi. Mi ò le kọ ìtumọ̀ orúkọ mi.

Ṣé o máa ń kọ ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni mo máa ń kọ ǹnkan púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tó ṣe pàtàkì to yẹ́ pe àwọn èèyàn máa ń rí lojojúmọ́. Íńtánẹ́ẹ̀tì ò ní àǹfààní dáadáa fún àwọn ènìyàn gidi gan-an ni àti fún àwọn ọ̀dọ́ ó ṣe pàtàkì.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú àpò nítorí pé ó ṣe pàtàkì láti fi kọ́kọ́rọ́ sí àpò. Àpò ni kọ́kọ́rọ́ máa ń dúró sí. Nkọ́ tó bá ju àpò lọ mi ò mọ̀ ó. Mo dè máa ń fi sínú báàgì mi.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lojojumọ? Mo máa ń ṣiṣẹ́ lojojumọ fún wákàtí mẹ́wàá. Nítorí pé ó ṣe pàtàkì láti ṣiṣẹ́, ẹni tí o bá ṣiṣẹ́ òun ló máa gbádùn, ẹni tí o bá ṣiṣẹ́ kò lè gbádùn.

Iṣẹ́ wo fẹ́ràn inú oúnjẹ jẹ? Oúnjẹ wo fẹ́ràn inú oúnjẹ rẹ? Mi ò fẹ́ràn láti rárà mi, mi ò fẹ́ràn láti pin oúnjẹ mi nítorí pé mi ò ní jẹ àwọn nǹkan kan.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rẹ? Rárá mi ò béèrè ìrànlọ́wọ́ láti olùṣètò èrò. Mo kì ń béèrè nkankan lọ́wọ́ àwọn enití kò yẹ kí n béèrè.

Báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ìgbà tó bá tí dìgbà láti parí iṣẹ́, mo máa ń fi iṣẹ́ sílẹ̀ ó, nítorí pé iṣẹ́ yàtọ̀ sí ayé. Ó ṣe pàtàkì láti mọ bí a ṣe máa ṣe ètò àsìkò.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ bí won ṣe ń bá àwọn ọmọ sọ̀rọ̀ dáadáa. Mo lè fẹ́ kọ́ àwọn nǹkan púpọ̀ nítorí pé ó ṣe pàtàkì láti kọ́ àwọn nǹkan be yen. Àmọ́ nípa gbígbẹ́ lọ, ó jẹ́ nǹkan tí.

Ṣé o máa ń lo owó ọwọ́ ọ̀tún tàbí òsì? Mo máa ń lo méjèèjì. Owó ọ̀tún láti ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Owó òsì náà gbogbo ẹ ni mo máa ń lò ó dẹ̀ ṣe pàtàkì. Ó ní ìwúlò dáadáa fún mi gidi gan.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti wọ̀? Mo fẹ́ràn láti wọ àwọn aṣọ àṣà, èyí tó máa gbé àwọn àṣà àti ìṣe wa sókè, nítorí pé ó ṣe pàtàkì láti wọ àwọn aṣọ tó da. Ó dẹ̀ ní àǹfààní gidi gan. Mo fẹ́ràn láti wọ òkè.

Nígbà, nígbà wo ni ọ́ keyin lọ rí dókítà? Ó ti ṣe díẹ̀. Mi ò kí ń fi bẹ́ẹ̀ ní ìṣòro kódà mi ò kí ń bá dókítà ṣe nǹkan kan. Ó ti pẹ́, ó ti ṣe die.

Báwo ni ìbá- ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? A máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa, a dè máa ń ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì dáadáa, a máa ń sọ̀rọ̀, a dè máa ń ṣeré, a máa ń ṣe nǹkan púpọ̀ púpọ̀

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Hmmm àná, mo lọ s'ọjà lánàá nítorí pé ó ṣe pàtàkì láti lọ s'ọjà. Osẹ̀'se n máa ń lọ s'ọjà láti ra nǹkan tí mo bá fẹ́ jẹ fún oṣù kan.

Ṣé o ní àgbàlá ọjọ́? Rárá mi ò ní àgbàlá ọjọ́ kí n ṣe ǹkan tí mò ń ní.

Ṣé o ní nọ́mbà orílè? Orílè, rárá mi ò ní nọ́mbà orílè nítorí pé kò sí nǹkan tí mo fẹ́ fi nọ́mbà yẹn ṣe. Mo mọ̀ tí nọ́mbà rẹ bá ṣe dáadáa, mo lè lọ gbàá, kò ní fóònù. Mo ní fẹ́ kí.

Ṣé o ní nọ́ḿbà? Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Nítorí ọ̀sẹ̀ mo fẹ́ ṣe àwọn nǹkan, mo fẹ́ jẹ ohun mo fẹ́ jáde, mo lè fẹ́ ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì láti ṣe fún ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ ti o ní ata. Tí óúnjẹ ọba lata mi o nílé jẹ. Kí wà ní ìwúlò tí ẹyan bá se oúnjẹ tí o bá fi ata sí i? Ó dàbí pé eyàn kan f'ówójọ́ na.

Ìgbà eré ìdárayá wo ni ò fẹ́ràn? Eré ìdárayá, mo máa ń ṣe volleyball, football àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn jù nítorí pé ó máa ń fún mi ní ìdúnnun.

Ṣé o máa ń jẹ gumu? Rárá, mi ò kí ń jẹ gúmu nítorí pé mi ò kí ń ṣe oníjẹkújẹ. Kí ló de ti mọ fi máa jẹ gúmu? Kò jẹ́ ǹkan ti i, gúmu ò kí ń ṣe oúnjẹ. Nítorí ìdí yẹn mi ò kí ń jẹ gúmu, rárá.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn àti ra àwọn ẹ̀bùn tó ṣe, tó go get away.

Ṣé o máa ń wo ago ọwọ́? Rárá, mi ò kí ń wọ ago ọwọ́. Nítorí pé kò dára láti máa wọ ago ọwọ́. Ìdí tí mi ò fẹ́ràn láti wọ ago ọwọ́ ni wípé, ní technology tá wà yìí, àwọn ènìyàn ń lo fóònù wọn. Ó yẹ ṣe pàtàkì fún wọn láti reset clock kò ní ìfàànú kan.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ láro kutukutu níjọ́ Saturday àbí ìjọ́ Monday. Nítorí pé ìgbà tí mo máa ń ráyè nìyẹn láti fọ àwọn aṣọ. Ó de se pàtàkì láti ní àwọn ohun kan pẹ̀lú.

Ṣé o ti lu etí rẹ? Rárá mi ò lu etí mi. Kò sí ǹkan tí mo fẹ́ fi lilu ṣe. Nítorí ìdí yẹn, mí ò lu etí mi o. Rárá, mi ò lu etí.

Ṣé o ní ètò àbọ̀ kọ̀mpútà? Rárá, mi ò ní ètò àbọ̀ kọ̀mpútà. Nítorí pé ó ṣe pàtàkì ẹ́ láti má ní ètò àbọ̀, àbọ̀ kọ̀mpútà. Ṣùgbọ́n software engineer ni mi.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Kí ni wọ́n ṣe laṣàlẹ̀? Mo máa ń jẹun, mo máa ń gbádùn, mo máa ń wo múfì, mo máa ń ṣe àwọn nǹkan púpọ̀púpọ̀ ní àṣálẹ́

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́ rárá? Mi ò kí ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọrin tó dáa. Mi ò kí ń kọrin wéwé. Mo máa ń kọrin dáadáa. Ohùn mi dẹ́dùn. Kídì gan-an ni.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ nítorí pé ó ṣe pàtàkì láti mọ bí a ti ń gùn ní orílẹ̀ èdè Nàìjíríà.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Rárá mi ò kí ń wo ohun ọ̀ṣọ́ nítorí pé ó ṣe pàtàkì láti wo ohun ọ̀ṣọ́

Àwon app wo ni o máa ń lò jù? Máa ń lo phone app, Facebook, WhatsApp, mo dẹ̀ máa ń lo Twitter, TikTok, Instagram, àwon social media platform àti messaging app.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, nítorí pé ó ṣe pàtàkì láti mu coffee àti tíì kí eyan to bẹ̀rẹ̀, ki eyan to bẹ̀rẹ̀ wàhálà iṣẹ́ àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, ìpàdé lórí fóònù ṣe pàtàkì, ó dà jẹ́ ǹkan tí àwon yan ṣe dáadáa níìsín nítorí pé ó ní àwọn ìwúlò púpọ̀ púpọ̀ tó ń ṣe fún wa ní ọjọ́ iwájú.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa ń gbé fóònù sí etíí. Bí ẹ ti sọ̀rọ̀ tán, ma gbé e sílẹ̀. A gbé fóònù sílẹ̀.

Nígbà wo ni o kí ẹ̀yin kó ìgbékalẹ̀ iṣẹ́? Wọ́n ti ṣe díẹ̀. Mo kẹ̀yin kó ìgbéselẹ̀ iṣẹ́ nítorí pé mi ò ráyè. Rárá, iṣẹ́ ti pọ̀ jù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́? Mo máa ń ṣètò àwọn iṣẹ́ dáadáa, mo máa ń ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe láti rí i pé iṣẹ́ lọ sókè àti wí pé iṣẹ́ ò jíya ràrá rárá.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Rárá, mi ò kí ń mu àwọn èrò ìlera, nítorí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti mu. Rárá.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, nítorí pé ó ṣe pàtàkì láti ní àwọn tó máa ra àwọn nkan lọ́do eyàn, àti àwọn tó máa sanwó tó bá ti ra nǹkan.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Rárá, mi kì í ṣe ètò ǹkan nítorí pé mi ò mọ bí wọ́n ṣe ń ṣe ètò ǹkan dáadáa. Àmọ́ tó bá kọ́ mi, mo lè ṣe é dáadáa.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá yá, ìyàrá ọkọ̀? Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá ọkọ̀ bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá ọkọ̀ nítorí mo fẹ́ kí orílè-èdè, orílè-èdè da, mo lè fẹ́ kí orílè-èdè tùbà.

Ọ ìró ojú ọjọ́ wo ni ó fẹ́ràn jù? Èyí tí mo fẹ́ràn jù, mi ò ní èyí tí mo fẹ́ràn jù nítorí pé gbogbo ẹ̀ ni mo fẹ́ràn jù. Mi ò ní ìṣòro.